Ẹ̀ mi kì í sábà sùn ní ọ̀sán nítorí pé mo jẹ́ ènìyàn kan tí ó máa ń ṣiṣẹ́ kárakára tí kì í sì ráyè sùn ní ọ̀sán. Ṣùgbọ́n ní ẹ̀ẹ̀kọ̀kan tí oorun bá kùn mí ní ọ̀sán, tí oorun náà sì kùn mí wọ́ra dáradára, mo máa ń sùn.

Mo ní àwọn ọ̀rọ̀ àṣìná kọ̀ọ̀kan tí mo máa ń lò gẹ́gẹ́ bí àdúrà ní ojoojúmọ́. Púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ àṣìná yìí ni ó jẹ́ ọ̀rọ̀ sáàmù láti inú bíbélì. Ohun tí mo sì máa ń ṣe láti rántí wọn ni wípé mo máa ń kọ ní àkọsọ́rí mi.

Ó tó ọdún mẹ́ẹ̀dógún tí mo ti ń gbé àdúgbò mi. Púpọ̀ nínú àwa tí a sì ń gbé àdúgbò náà ni a mọ ara wa dáradára nítorí pé ayálégbé ko pọ̀ nínú wa. Fún ìdí èyí, mo mọ àwọn aládùúgbò mi dáradára.

Kò sí ọjọ́ tí èmi kò fẹ́ràn nínú ọ̀sẹ̀ o. Ṣùgbọ́n ó fẹ́ jọ bí ẹni wípé mo fẹ́ràn ọjọ́ ìsinmi jù nínú ọ̀sẹ̀. Ìdí tí mo sì fi fẹ́ràn ọjọ́ ìsinmi ju àwọn ọjọ́ tí ó kù lọ ni wípé ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ tí a máa ń lọ sí ilé ìsìn láti lọ sin Olúwa.

Bẹ́ẹ̀ni, mo ti bèerè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ ri. Mo jẹ́ ènìyàn kan tí ó máa ń gbìyànjú láti má ṣe àṣìṣe. Fún ìdí èyí, ohunkóhun tí ó bá rú mi lójú ni mo máa ń fẹ́ wá ẹni tí ó mọ̀ dáradára nípa rẹ̀ tí wọn ó sì bèrè ìbéèrè.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò. N kò fẹ́ràn láti máa fi àkókò ṣòfò rárá, bẹ́ẹ̀ ni n kò fẹ́ràn ìdádúró. Fún ìdí èyí, mo máa ń gbìyànjú láti mú àkókò ṣẹ, mo sì máa ń dé ibi kí bi tí mo bá fẹ́ lọ ní àkókò tí ó tọ́ àti àkókò tí ó yẹ.

Bẹ́ẹ̀ni, mọ máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáradára. Ìdí ni wípé ayé ti lu jára tó bẹ́ẹ̀ ní òde òní tí ó jẹ́ pé ó fẹ̀ má sì ohun kan tí a kò lè kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Ohun tí a kò ní láti ṣe ni pé kí a lọ bèèrè lọ́wọ́ Google tàbí kí a wò YouTube.

Owó iṣẹ́ jẹ́ ohun tí ó ṣe kókó ní sísan fún àwọn òṣìṣẹ́ mi. Fún ìdí èyí, mo máa ń gbìyànjú láti rí i wí pé mo ti ṣètò owó ìṣe àwọn òṣìṣẹ́ mi sílẹ̀ kí ó tó di ìgbà tí wọ́n ó parí iṣẹ́. Bí wọ́n bá sì ti ń parí iṣẹ́ náà ni mo máa ń san owó ìṣe wọn fún wọn.

Irú bàtà tí mo máa ń wọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa níí ṣe pẹ̀lú irú òde tí mò ń lọ àti irú aṣọ tí mo wọ̀. Ni ìgbà mìíràn, mo máa ń wọ sálúbàtà. Ni ọ̀pọ̀ ìgbà ni ó sì jẹ́ wipé bàtà àbọ̀tán ni mo máa ń wọ̀ tí ó bá jẹ́ pé òde tí ó nílò bàtà àbọ̀tán ni mò ń lọ.

Ẹ̀mí kò ṣètò agogo ìjí mi sí àkókò kankan o, nítorí pé n kò tilẹ̀ ní àkókò kankan pàtó tí mo máa ń sùn pàápàá. Ní ìgbà mìíràn mo máa ń ṣiṣẹ́ di agogo kan tàbí agogo méjì ọ̀rú. Fún ìdí èyí ọjọ́ tí mo bá ti pẹ́ sùn, ó di dandan kí n pe ẹ jí náà ni.

Àwọn eré ìdárayá tí mo fẹ́ràn pọ̀ dáradára ṣùgbọ́n ọ̀kan nínú àwọn eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ ni eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ìdí tí mo sì ṣe fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ni wípé ó jẹ́ eré ìdárayá kan tí ó ní ṣe pẹ̀lú.

Rárá o, èmi kì í mu coffee ní ibi iṣẹ́. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà coffee tí ó wà ni ó nílò wípé kí a fi omi gbóná pò ó dáradára kí a tó lè mú. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni kì í sì ṣì ààyè láti máa fi omi gbóná pò coffee káàkiri nígbà tí mo bá wà ní ibi iṣẹ́

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé "Ṣé o máa ń na ara rẹ?" Eléyìí sì mú kí n fẹ́ láti bẹ̀rẹ̀ wípé "Ǹjẹ́ ó ṣe é ṣe kí ènìyàn na ara rẹ̀ ṣá?" Rárá o, èmi kì í na ara mi. N kò sì lè rọ̀ wípé ó ṣe é ṣe kí ènìyàn na ara rẹ̀

Ìjọ́ mẹ́fà sẹ́yìn ni mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi, èyí sì ṣẹlẹ̀ ní ibi ayẹyẹ ìbẹ̀rẹ̀ ọdún tuntun eléyìí ti wọ́n ṣe ní agbègbè ibi tí gbogbo wa dàgbà sí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ mi ni ó wá síbẹ̀, púpọ̀ wa sì pàdé ara wa níbẹ̀.

Àkòrí ọ̀rọ̀ eléyìí sọ wípé, "Ṣé o ní ìwà tó dára nígbà tí ó ba ń jẹun?" Eléyìí jẹ́ ohun tí ó pani lẹ́rìn nítorí pé mo lérò wípé ǹjẹ́ ìwà kan wà pàtó tí ènìyàn máa ń hù nígbà tí ó ba ń jẹun ni? Ẹni tí ń jẹun a máa kọyín sí oúnjẹ rẹ̀, a sì jẹun ni.

Nígbà kúùgbà tí mo bá fẹ́ lọ ìrìn-àjò, mo máa ń gbìyànjú láti ṣe àkópọ̀ gbogbo àwọn ẹrù mi àti ohun gbogbo tí mo bá lérò wípé n ó nílò ní ìrìn-àjò náà. Fún ìdí èyí, mo máa ń bẹ̀rẹ̀ àkópọ̀ mi láti bí ọjọ́ méjì sí ọjọ́ mẹ́ta kó tó di ọjọ́ ìrìn-àjò náà.

Ní ọ̀pọ̀ ìgbà tí mo bá fẹ́ ra ǹkan, ní ibi tí mọ ti ra nǹkan náà máa níí ṣe pẹ̀lú irú ohun tí mọ fẹ́ rà. Tí ó bá jẹ́ ohun tí mo lè rí rà ní àdúgbò ni, n ò bọ́ síta, n ó sì lọ rà á ní ọwọ́ àwọn oníbàárà mi ní àdúgbò. Ṣùgbọ́n tí kìí bá ń ṣe ohun tí mo lè rí rà ní àdúgbò, mo máa ń rà ní orí Íńtánẹ́ẹ̀tì ní ìgbà mí.

Rárá o, èmi kì í mu ohun mímu pírọ́tíìnì kankan, ṣùgbọ́n mo ní òògùn ẹ̀jẹ̀ tí èmi àti mọ̀lẹ́bí mi máa ń lò láti fún ara wa ní okun àti agbára. Ohun tí mo kàn máa ń gbìyànjú láti ṣe ni pé mo máa ń jẹ oúnjẹ tí ó ní ọ̀pọ̀lọpọ̀ pírọ́tíìnì dáradára.

Oríṣìíríṣìí ibi orin ni ó wà. Àkórí ọ̀rọ̀ yìí tí ó sì bèèrè wípé nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin. Ó ṣeéṣe kí a dáhùn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà. Mo lè sọ wípé ní ọjọ́ ìsinmi tí ó kọjá ni mo kẹ́yìn lọ sí ibi orin, ìdí sì ni wípé wón kọ orin ní ilé ìjọsìn ní ọjọ́ náà.

Ẹranko ọ̀sìn kan péré ni mo ní, ajá sì ni. Mo fẹ́ràn ajá yìí púpọ̀ púpọ̀. Orúkọ rẹ̀ a sì máa jẹ́ Jáàkì. Abo ajá ni ẹranko ọ̀sìn mi. Ó sì bí ọmọ láìpẹ́ yìí. Ọmọ mẹ́rin ni ó bí. Fún ìdí èyí, ajá mi ti di márùn-ún báyìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣí fèrèsé ọkọ̀ nítorí wípé bí a bá ṣí fèrèsé ọkọ̀, afẹ́fẹ́ àlàáfíà yóò fẹ́ wọlé dáradára sínú ọkọ̀ náà àti wípé ó dára kí a máa ṣí fèrèsé ọkọ̀ nítorí pé bí a bá ti fèrèsé ọkọ̀ náà pa, orí yóò máa mú nínú ọkọ̀ náà ni.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé "Nígbàwo ni ọjà tuntun yóò jáde?" gbólóhùn ọ̀rọ̀ kan láá nínú àkòrí yìí, eléti ó jẹ́ ọjà pẹ̀lú àmì rere lórí rẹ̀ kò yé mi rárá. N ó sì fẹ́ kí a ṣe àtúntò tàbí àtúnkọ àkòrí yìí.

Rárá o, èmi kì í wọ ìbọ̀wọ́. Àṣà òkè òkun ni ìbọ̀wọ́ wíwọ̀ jẹ́. Àwọn sì máa ń ṣẹ bẹ́ẹ̀ nítorí wípé atẹ́gùn tàbí òtútù máa ń pọ̀ níbẹ̀ dáradára. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ agbègbè ọ̀dọ̀ tèmi ní ibí yìí kì í sí òtútù nítorí bẹ́ẹ̀ èmi kì í wọ ìbọ̀wọ́

Nígbà kúùgbà tí mo bá ń retí oníbàárà, ìbá ṣẹ oníbàárà tuntun ni tàbí oníbàárà tí ó ti ń rajà lọ́wọ́ mi tẹ́lẹ̀, ohun tí mo máa ń ṣe láti múra sílẹ̀ ni wípé mo máa ń rí i wípé ohun gbogbo tí oníbàárà náà lè nílò ni mo máa ń pèsè sílẹ̀ nítòsí kí ó tó dé.

Ní ìgbà kan rí, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá, ṣùgbọ́n èyí ti tó bi ọdún mẹ́rin àbí márùn-ún sẹ́yìn. Nígbà tí n ò ti lọ sí ilé ìdárayá náà mọ́, nítorí pé n kò gbé agbègbè náà mọ́, n kò le sọ bóyá ìforúkọsílẹ̀ mi ṣì múnádóko ní ilé ìdárayá náà.

Ojoojúmọ́ ni mo máa ń ṣàyẹ̀wò ímeèlì mi. Ni ọ̀pọ̀ ìgbà mo máa ń wo ímeèlì mi bí ẹ̀ẹ̀méjì tàbí ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́. Ni ọ̀pọ̀ ìgbà mo sì máa ń wò ó jù bẹ́ẹ̀ lọ. Ohun tí ó máa ń mú kí n lọ wo ímeèlì mi ni ìgbàkúùgbà tí mo bá rí i wípé notification wà láti ọ̀dọ̀ ímeèlì náà.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ó máa ń jẹ́ pé bí ènìyàn bá wà nínú ìlà, ìfàkókò ṣòfò a máa ṣẹlẹ̀. Nítorí wípé nígbà tí ènìyàn bá wà nínú ìlà, kìí sí àyè láti máa ṣe ohun tí ó yẹ kí ènìyàn ṣe bóyá ní inú iṣẹ́ rẹ̀ ni tàbí ní inú ilé rẹ̀ ní àkókò náà.

Ìbá à ṣe gẹ́gẹ́ bí olùrajà tàbí gẹ́gẹ́ bí olùtajà, ohun tí mo máa ń ṣe láti rí i dájú pé ọjà mi dára ni wípé mo máa ń wo ọjà náà fínnífínní láti rí i wípé ọjà náà kò ní àbàwọ́n àti wípé ọjà náà sì dára fún lílò.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé, báwo ni ó ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́. Ṣùgbọ́n mí lérò wípé a kì í ṣètò ìṣòro. Ohun tí ó yẹ kí àkòrí ọ̀rọ̀ yìí kí ó jẹ́ ni wípé, báwo ni ó ṣe máa ń yanjú ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́.

Ọkùnrin ni mí, ọmọ Yorùbá àtàtà si ni mí pàápàá. Fún ìdí èyí, tí mo bá fẹ́ kí ènìyàn tí ó bá jẹ́ àgbàlagbà tí ó jù mí lọ dáradára ni, ó pọn dandan fún mi láti dọ̀bálẹ̀ kí n kí oní tọun wí pé "Ẹ káàárọ̀ o", "Ẹ káàsán o" tàbí "Ẹ káalẹ́ o" gẹ́gẹ́ bí ìgbà àkókò tí a bá wà ní àsìkò náà.

Láti tọ́jú èékánná mi, mo máa ń ríi wí pé mo gé èékánná mi mọ́lẹ̀ dáradára ní ìgbà gbogbo. Mo ṣì máa ń gbìyànjú láti ríi wí pé, n kò fi ọwọ́ ṣe ìdọ̀tí púpọ̀, eléyii ti ó lè jẹ́ kí ìdọ̀tí àti àwọn kòkòrò aṣara nì jàmba kí ó sá sábẹ́ èékánná mi.

Gbogbo ènìyàn ni ó fẹ́ràn ìsinmi. Nítorí ìdí èyí, gbogbo ènìyàn ni ó máa ń láyọ̀ ní àsìkò ìparí iṣẹ́. Fún ìdí èyí, èmi náà mo máa ń láyọ̀, inú mi sì máa ń dùn tí àsìkò ìparí iṣẹ́ bá ti ń súmọ́ ni. Mọ sì máa ń ṣe iṣẹ́ mi kọ́mọ kọ́mọ láti lè parí gbogbo iṣẹ́ mi ní kíá.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Èyí wáyé nígbà tí mo wà ní kékeré bíi ọmọ ọdún méje tí mo lọ lọ Olude ní abúlé àwọn bàbá mi. Ó ní odò kan tí ó wà níbẹ̀ tí a sì ti máa ń lọ pẹja. Nínú odò náà, mo sì tẹ̀lé bàbá mi gun ọkọ̀ ojú omi ní ọjọ́ kan.

Bẹ́ẹ̀ni, ní ìgbà kan rí tí mo ṣì wà ní ilé ẹ̀kọ́, mo máa ń gbé àpò ẹ̀yìn. Nítorí pé nínú àpò ẹ̀yìn ni mo máa ń kó gbogbo ìwé mi àti gbogbo ohun èlò ẹ̀kọ́ mi sí. Ṣùgbọ́n nísinsìnyí tí mo ti dàgbà, èmi kì í gbé àpò ẹ̀yìn mọ́ o.

Tẹlifíṣàn, ilé tí à ń pè ní amóhùnmáwòrán jẹ́ ọ̀kan lára àwọn ohun èlò inú ilé tí ó jẹ́ kò ṣé máàní. Mo ní tẹlifíṣàn ní inú ilé mi, mo sì máa ń wo àwọn ètò tẹlifíṣàn ní alaalẹ́ lẹ́yìn tí mo bá ti parí iṣẹ́ tí mo ṣè sínmi ní inú ilé mi.

Àti ẹkún kékeré àti ẹkún ńlá, ọlọ́hun ò ní jẹ́ kí gbogbo wa rọran ẹkún o. Ó ti pẹ́ gidigidi tí mo ti sunkún gbẹ̀yìn, n kò tí è lè rántí mọ́ paápàá. Yóò fẹ́ ẹ̀ jẹ́ pé nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga tí mo ṣẹ̀ tàbí tí a bá mi wí ni mo ti sunkún gbẹ̀yìn.

Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ ohun kan gbòógì tí kò ṣe é máàní láàárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ ibi iṣẹ́ gbogbo. Fún ìdí èyí, mo máa ń gbiyanju láti rí pé mo ní ìbáṣepọ̀ tí ó kúná tí ó sì dára pẹ̀lú gbogbo àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára nígbà kúùgbà tí mo bá wẹ̀ tán. Nítorí pé ìpara a máa ń mú kí ara kí ó dán kí ó sì jọ̀lọ̀ dáradára. Ṣùgbọ́n tí ènìyàn bá wẹ̀ tí kò para, eléèyí yóò jẹ́ kí ara rẹ̀ kí ó má dán, ara náà yóò sì rí kúrúkúrú.

Ìlànà iṣẹ́ mi jẹ́ eleyi tí ó máa ń paradà ní ìgbà gbogbo tí kò sì dúró bọrọgidi rárá. Ìdí èyí ni ó ṣe jẹ́ pé ó fẹ́rẹ̀ẹ́ jẹ́ wípé ìgbà gbogbo tàbí ọjọ́ ojúmọ́ ni a máa ń ní ohun tuntun kan tàbí ohun tuntun mìíràn láti kọ́ ní ibi iṣẹ́ mi.

Àjẹ́kù ni a máa ń pe oúnjẹ tí ẹni ọ bá jẹ, tí ó wá ṣẹ́ kù. Èmi kò sì fẹ́ràn láti máa jẹ àjẹ́kù rárá. Fún ìdí èyí, èmi kì í jẹ oúnjẹ tó kù o. Tóbá kàn án rán kí n jẹ oúnjẹ tí ẹni kan ti jẹ tí ó ṣẹ́ kù, n óò yà mọ̀, mu ga àrí ni.

Ìrọ̀rí bí i méjì ni mo ní nínú ilé mi, ṣùgbọ́n ẹyọkan péré ni mo máa ń lò tí ó wà ní orí ibùsùn mi. Ẹyọkan náà pàápàá n kì í sábà lo déédéé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá lo ìrọ̀rí ni ó máa ń ṣe bí ẹni pé ọrùn mi ń ro mí. Fún ìdí èyí, n kì í sábà lo ìrọ̀rí.

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé "Ṣé ẹ̀yin máa ń fọ́ ọ?" ṣùgbọ́n èyí kì í ṣe Yorùbá tí ó múná dóko rárá. Ó dàbí ẹni wípé ohun tí à ń gbìyànjú láti sọ ni wípé "Ṣé ẹ̀yin máa ń ro ọ?" Does back usually ache you?

Ní ìparí ọ̀sẹ̀ tàbí ní àwọn àkókò ìsinmi tí kò bá sí iṣẹ́ tí mo sì wà pẹ̀lú àwọn ẹbí mi. Àwọn ohun tí mo máa ń ṣe láti lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi ni bí kí a máa sọ̀rọ̀ pọ̀, kí a máa jìrọ̀rọ̀, kí a máa dápará. Ní ìgbà mìíràn ẹ̀wẹ̀, a máa ń wo ẹ̀rọ amóhùnmáwòrán láti fi lọ àkókò pọ̀

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé "Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́?" ṣùgbọ́n ó dàbí ẹni wípé ohun tí à ń gbìyànjú láti sọ ni wípé "Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́?" nítorí idí eyìí ń ò fẹ́ kí a ṣe àtúnkọ̀ tàbí àtúntò àkórí yìí.

Òwe Yorùbá sọ wípé "bí a bá ṣe rìn ní a ṣe máa kọni". Fún ìdí èyí, mo fẹ́ràn láti máa wọ aṣọ tí ó mọ́, tí ó dára tí ó sì gbé ẹwà mi yọ dáradára. Èyí tí ó túnmọ̀ sí wípé irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ ni aṣọkáṣọ tí ó bá ti gbé ẹwà mi yọ dáradára tí ó sì bá mi lára mú rẹ́girẹ́gi.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé, "Ṣé o máa ń jẹ oúnjẹ tó lè rò fún ìlera?" Àmí dòdò ni àmì tí ó wà lórí ọ̀rọ̀ lèrò yìí. Èyí kò sì ye mi rárá. Kí ni ohun tí à ń gbìyànjú láti sọ gan gan?

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe àtúnlo nǹkan, pàápàá gbogbo nǹkan tí ó bá ṣe é ṣe láti ṣe àtúnlo rẹ̀. Nítorí pé eléyìí jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà láti mú àdínkù bá àwọn ìdọ̀tí tí ó wà ní agbègbè wa àti àwọn ìdọ̀tí tí ó ń lọ sí inú òkun.

Ọ̀nà méjì ni a lè gbà fi sọ nípa ìyàwòrán. Ọ̀nà kini ni ìyàwòrán elé ti a ṣe pẹ̀lú gègé àti bébà tí a sì fi ya àwòrán ǹkan. Ọ̀nà kẹ́jì sì ni ìyàwòrán elé ti a ṣe pẹ̀lú ẹ̀rọ ayàwòrán kámẹ́rà.

Nígbàkúùgbà tí mo bá ní oúnjẹ tí ó pọ̀ tí ó tó mi jẹ ní àjẹ́sẹ́kù, inú mi máa ń dùn láti pín díẹ̀ nínú ẹ̀ fún àwọn aláìní kí wọ́n náà rí jẹ. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà tí oúnjẹ tí mo ní kò bá jù ohun tí èmi fúnra mú lè jẹ tán lọ pàápàá, èmi kì í fẹ́ràn láti máa pín oúnjẹ mi o.

Mo jẹ́ ènìyàn onítìjú tí ó sì máa ń bẹ̀rù láti dúró sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ ènìyàn. Fún ìdí èyí, nígbà kúùgbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn tí ó pọ̀ jọjọ, mo máa ń ní ìrora ó sì máa ń ṣe mí bíi kí n fi ọwọ́ bo ojú tàbí kí n tètè sọ ohun tí mo fẹ́ sọ kí n tètè sálọ.

Ọ̀kan lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jùlọ ni ẹ̀wà fífọ́ aláta súẹ́súẹ́ àti dòdò. Ìdí sì ní yìí tí ó fi jẹ́ wípé oúnjẹ yìí náà ni mo mọ̀ bí a ti ń sè dáadáa. Ẹ̀wà fífọ́ aláta súẹ́súẹ́ àti dòdò ni oúnjẹ tí mo mọ̀ bí a ti ń sè dáradára jù lọ.

Ó wù mí gidigidi láti lọ sí ìlú òyìnbó láti lọ gba ìsinmi, ṣùgbọ́n mo mọ̀ wípé mo nílò láti kọ́kọ́ ṣiṣẹ́ kárakára kí n ní owó dáradára náà kí n tó lè ṣe eléyìí. Fún ìdí èyí, mò ń ṣiṣẹ́ mo sì ń tẹra mọ́ṣẹ́ mi kárakára kí n ba à lè lowo lọwo láti lè lọ sí ìlú òyìnbó lọ ìsinmi.

Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mo ti ṣiṣẹ́ pẹ̀lú ọkọ̀ ojú irin pàápàá, ilé yìí sì fún mi ní ààyè àti àǹfààní láti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ní ọ̀pọ̀ ìgbà. Ọkọ̀ ojú irin jẹ́ ọ̀kan lára àwọn ohun èlò ìrìnnà ní agbègbè wa.

Ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìdójúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi, ṣùgbọ́n ọ̀kan gbòógì tí ó ga jù lọ nínú gbogbo wọn ni àìní owó tí ó pọ̀ tó lọ́wọ́. Nítorí pé iṣẹ́ oníṣòwò ni iṣẹ́ mi, oníṣòwò owó ni mí, eléyìí sì túmọ̀ sí wípé mo nílò láti ní owó tí ó pọ̀ dáradára láti lè ṣe ìṣòwò mi dáradára.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá fẹ́ ra ohun kan, mo máa ń dúró sí ìta níbi tí n ó ti lè gbọ́rọ̀ àwọn oníbàárà mi nígbà tí wọ́n bá kiri ọjà àwọn koja tí wọ́n sì polówó ọjà. Bákan náà ni èmi náà máa ń ṣe nígbà tí mo bá fẹ́ tajà láti lè rí pé mo gbọ́ ohun tí àwọn oníbàárà mi ń sọ.

Èmi kì í ní àlabùrúkù o. Ọlọ́run má yẹ kí a ní àlabùrúkù. Àlabùrúkù kì í ṣe ohun tí ó dára rárá, nítorí pé ní ọ̀pọ̀ ìgbà tí ènìyàn bá bá lá àlabùrúkù, ó má ń jẹ́ ohun tí ó má ń dẹ́rù ba ènìyàn, tí ó sì má ń mú kí ènìyàn tajé ní ojú ọ̀run pẹ̀lú èrò tí kò dára.

Bẹ́ẹ̀ni, mo ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Ọ̀pọ̀lọpọ̀ igba ni mo máa ń ṣe iṣẹ́ ọ̀fẹ́ pàápàá nítorí pé mo fẹ́ràn láti máa ṣe ìrànwọ́, mo sì fẹ́ràn láti máa ran àwọn tí ó bá nílò iṣẹ́ ọ̀fẹ́ lọ́wọ́ nípa ṣíṣe fún wan lọ́fẹ́.

Tábìlì aláwọ̀ funfun ni tábìlì iṣẹ́ mi, kò sì ga púpọ̀. Gbogbo gíga tábìlì iṣẹ́ mi kò ju bí ìwọ̀n ẹsẹ̀ bàtà méjì àti díẹ̀ lọ. Fífẹ́ rẹ̀ náà sì jẹ́ bí ìwọ̀n ẹsẹ̀ bàtà méjì síwájú àti ẹsẹ̀ bàtà méjì sẹ́yìn. Kọ̀m̀pútà mi ni mo máa ń gbé sórí tábìlì iṣẹ́ mi.

Ó pẹ́ gidigidi tí mo gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn o. Ó pẹ́ gidi tó jẹ́ pé mo tilẹ̀ fẹ́ lè má rán tí rẹ̀ mọ́. Ṣùgbọ́n mo rántí dáradára wípé nígbà tí mo wà ní kékeré, a máa ń gun ọkọ̀ akẹ́rù nígbà kú ìgbà tí a bá ń lọ sí abúlé àwọn bàbá mi.

Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga ni mo kẹ́yìn lọ sí ilé ìkàwé. Ilé ìkàwé ilé ẹ̀kọ́ gíga wa sì ni mo lọ. Ṣùgbọ́n nígbà tí mo ti parí ẹ̀kọ́ mi tí mo sì ti ń ṣiṣẹ́ fúnra mi, mi kì í lọ sí ilé ìkàwé mọ́ nítorí pé mo ní yàrá ìkàwé ní inú ilé mi fúnra mi.

Bẹ́ẹ̀ni mo máa ń pe àwọn oníbàárà mi tuntun, nítorí wipé ọ̀kan lára àwọn àṣà láti mú oníbàárà tuntun dúró ni kí a máa pe oníbàárà tuntun láti dúpẹ́ lọ́wọ́ wọn wípé wón gbà láti darapọ̀ mọ́ àwọn oníbàárà wa, kí a sì tún bẹ̀rẹ̀ wípé ṣé wón gbádùn ọjà tí wón rà lọ́wọ́ wa.

Eléyìí kéyìí òṣìṣẹ́ tí kò bá ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó ṣiṣẹ́ tàbí tí iṣẹ́ rẹ̀ kò kú ojú òṣùwọ̀n, ó di dandan kí a lé e kúrò lẹ́nu iṣẹ́. Fún ìdí èyí, bẹ́ẹ̀ ni mo ti lé ènìyàn kúrò níbi iṣẹ́ rí bóyá wọ́n máa ń pẹ́ dé tàbí wọn kò mọ iṣẹ́ wọn ṣe dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Ó sì fẹ́rẹ̀ má sì ọjọ́ kan tí n kìí ṣe ìpè fídíò pàápàá. Nítorí pé ayé ti lu járá níìsín, ọ̀pọ̀lọpọ̀ áàpù ni ó sì wà tí a lè ṣe ìpè fídíò. Fún ìdí èyí, bí ojoojúmọ́ tí mo bá fẹ́ bá ọmọ àti ìyàwó mi sọ̀rọ̀ ni mo máa ń ṣe ìpè fídíò.

Mo fẹ́ràn láti máa gbọ́ orin nígbà kúùgbà tí mo bá wà nínú ọkọ̀. Irúfẹ́ àwọn orin tí mo sì fẹ́ràn láti máa gbọ́ ni bí orin ìgbàlódé hip hop tàbí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà orin ìyìnrere gospel.

Ìbáhun mi láti sọ wípé owó tí mò ń gbà dára tó. Ṣùgbọ́n nígbà tí ó sì jẹ́ wípé gbogbo ìgbà ni owó tí mò ń gbà máa ń tán tí kì í sì tó ṣe ohun gbogbo tí mo fẹ́ láti ṣe kí oṣù tó parí. Ìdí èyí ni yóò jẹ́ kí n sọ wípé owó tí mò ń gbà kò dára tó.

Rárá o, èmi kì í jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi. Ní ọ̀pọ̀ ìgbà paapaa, mi kì í jẹ oúnjẹ ọ̀sán nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, nítorí pé a kò ní ilé oúnjẹ òṣìṣẹ́ ní ibi iṣẹ́ mi. Fún ìdí èyí, mo máa ń jáde láti lọ jẹ oúnjẹ ọ̀sán mi ní èmi nìkan ni.

Àkòrí ọ̀rọ̀ yìí sọ wípé, "ṣé ó ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé rẹ̀?" ṣùgbọ́n ohun tí à ń pè ní ẹ̀rọ ọlọ́gbọ́n níbí yìí kò yé mi rárá. N ó sì fẹ́ kí a ṣe àtúnkọ̀ tàbí àtúntò àkòrí ọ̀rọ̀ yìí kí ó bá lè yé mi dáradára. Kí ni à ń pè ní ẹ̀rọ ọlọ́gbọ́n?

Ẹ̀mi kìí ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ mi o. Iṣẹ́ mi kò sì ní ohunkóhun tí yóò jọmọ́ ìgbéjáde rárá. Pàápàá, inú mi ìbádùn tí a bá lè ṣe àtúntẹ̀ ọ̀rọ̀ yìí. Kí ni ohun tí à ń pè ní ìgbéjáde ní ibi iṣẹ́ gangan?

Mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ gidigidi nígbà tí mo wà ní kékeré, nítorí pé ó máa ń jọmílójú ó sì máa ń yà mí lẹ́nu wípé kí ni àwọn ohun kéékèèké tí ń tanná ní ojú ọ̀run yìí. Ṣùgbọ́n nígbà tí mo dàgbà tí òye ìràwọ̀ àti títóbi àti ìtanná wọn ti yé mi dáradára, mi kì í sábà wo ìràwọ̀ mọ́.

Bí a bá dé ibi iṣẹ́, ṣíṣe ni à ń ṣe gẹ́gẹ́ bí òwe àwọn Yorùbá. Fún ìdí eyìí, èmi kò ní ọ̀nà kankan tí mo máa ń gbà paro ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Nítorí pé bí mo bá ti wà lẹ́nu iṣẹ́ mi, bóyá iṣẹ́ pọ̀ ni tàbí iṣẹ́ kò pọ̀, mo mọ̀ wípé dandan ni kí n ṣe iṣẹ́ mi.

Kò sí ìyàtọ̀ kankan nínú bí mo ti máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ mi àti bí mo ti máa ń dáhùn fóònù nígbà tí n kò bá sí ní ibi iṣẹ́. Nítorí pé kò sí òfin àìlo fóònù kankan ní ibi iṣẹ́ mi. Fún ìdí èyí, nígbà ku ìgbà tí fóònù mi bá rìng ní ibi iṣẹ́, mo máa ń dáhùn rẹ̀ náà ni.

Àkórí ọ̀rọ̀ yìí sọ wípé, "Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú?" Eléyìí kò yé mi dáradára rárá, mo sì lérò wípé ohun tí à ń gbìyànjú láti sọ ni wípé, "Ṣé o fẹ́ràn láti máa jókòó lẹ́gbẹ́ fèrèsé nínú ọkọ̀ òfuurufú?"

Mo máa ń fọ ọwọ́ mi tó ẹ̀ẹ̀mẹta sí ẹ̀ẹ̀mẹ́fà lọ́jọ́ ojúmọ́. Nígbà kúùgbà tí mo bá bọni lọ́wọ́ tàbí tí mo bá fi ọwọ́ mi ṣe ohunkóhun tí mo rí wípé ó dọ̀tí ni mo máa ń gbìyànjú láti fọ ọwọ́ mi. Nítorí pé mo ní ìgbàgbọ́ wípé ìmọ́tótó òun ni ọba ohun gbogbo.

Ọ̀kan lára àwọn àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ẹgbẹ́ ọkùnrin rere ní ilé ìjọsìn mi. Ìdí tí mo sì fi fẹ́ràn àjọ̀dún yìí ni wípé nínú àjọ̀dún yìí, a máa ń kọrin, a máa ń jó, a máa ń ra aṣọ tuntun, wón sì máa ń ná ọ́wo fún wa gidigidi.

Ìparí ọ̀sẹ̀ jẹ́ àsìkò tí àwọn ènìyàn máa ń sinmi lẹ́nu iṣẹ́ tí wọ́n sì máa ń rá ààyè lọ ìgbà pẹ̀lú àwọn ẹbí wọn. Fún ìdí èyí, ètò te mi náà kò yàtọ̀ rárá fún ìparí ọ̀sẹ̀ kí n sinmi kí n sì lọ àsìkò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi náà ni.

Pírí lolóngo jí, a kì í bá òkunrun ẹyẹ lórí ìtẹ́. Bí mo ti máa ń jí ní òwúrọ̀ ni. Tí mo bá jí ní òwúrọ̀, n ó na pọnpon, n ó dìde, n ó fomi bọ́jú, n ó sì gbàdúrà sí Ẹlẹ́dàá mi, n ó sì bẹ̀rẹ̀ sí í múra fún iṣẹ́ òòjọ́ mi.

Èmi kò mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú o. Pàápàá, ohun tí à ń gbìyànjú láti sọ níbí yìí nípa dídá ọkọ̀ dúró ní ìdojúkojú kò ye mi dáradára rárá. Ọ̀nà kan tí mo mọ̀ tí a fi ń dá ọkọ̀ dúró ni nípa lílo ìjánu ọkọ̀. Eléyìí tí yóò mú kí ọkọ̀ náà kí ó dúró síi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́. Ìbá à ṣe kí kọ ìwé sílẹ̀elẹ̀ nínú yẹ̀epẹ̀ pẹ̀lú ọwọ́ mi ni, tàbí kí kọ ìwé sí inú paper pẹ̀lú gègé, ọwọ́ náà ni wón ó lò láti kọ. Nítorí ìdí èyí, mi kò mọ ọ̀nà míràn tí a lè gbà láti kọ̀wé bí kò ṣe pẹ̀lú ọwọ́.

Mo fẹ́ràn yoga ṣíṣe, ó sì wù mí láti máa ṣe yoga nítorí pé yoga ṣíṣe jẹ́ ọ̀kan lára àwọn ọ̀nà tí a lè gbà fún ara wa ní okun dáradára, ṣùgbọ́n èmi kì í ṣe yoga nítorí pé n kò ní ẹnikẹ́ni tí ó lè fún mi ní ìtọ̀nà àti ìlànà bí a ti lè ṣe yoga.

Mo máa ń ṣiṣẹ́ tó wákàtí mẹ́wàá sí méjìlá lẹ́nu iṣẹ́ mi lójoojúmọ́. Nítorí pé èmi fúnra mi ni mo ní iṣẹ́ mi, oníṣòwò aládani ni mí. Ìdí èyí sì jẹ́ wípé mo ní láti ṣe ohun gbogbo tí ó bá tọ́ àti tí ó bá yẹ láti rí i pé mo ní èrè dáradára.

Ìdọ́gba pípé láàárín iṣẹ́ àti ìgbésí ayé ènìyàn jẹ́ ohun tí ó ṣe kókó. Fún ìdí èyí, mo máa ń gbìyànjú láti ṣe ìdọ́gba tí ó dára láàárín iṣẹ́ àti ìgbésí ayé èmi nípa ṣíṣeré lẹ́ẹ̀kọ̀kan láàárín iṣẹ́ kí n fì ríi wípé n kò ṣiṣẹ́ kọjá bí ó ti yẹ.

Èmi kì í lo ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí pé n kì í sábà ní ìdí láti bá ọ̀gọọ̀ọ̀rọ̀ ènìyàn tí ó pò, tí ó sì nílò ẹ̀rọ ìrànwọ́ ohùn sọ̀rọ̀. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí a bá fún mi ní iṣẹ́ ní ilé ìjọsìn mi tí ó sì nílò kí n bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn ní àwọn ìgbà yẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáradára nítorí pé àdéhùn jẹ́ ohun tí ènìyàn láti ṣe ìmúṣẹ rẹ̀. Ẹ̀nìyàn sì ní láti ní àgbọ́yé àti àmọ́yé gbogbo àdéhùn náà. Fún ìdí èyí, mo máa ń ka àwọn àdéhùn dáradára.

Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ìmọ̀ tuntun tí ó wù mí láti kọ́ fún iṣẹ́ mi. Ṣùgbọ́n ọ̀kan gbòógì tí ó wù mí láti kọ́ kọ́kọ́ nínú gbogbo àwọn ìmọ̀ tuntun yìí ni ìmọ̀ bí a ti ń ṣe àtúpalẹ̀ kọ̀m̀pútà kí a sì tún ṣe àtúntò rẹ̀ dáradára sí bí a ti bá tẹ́lẹ̀

Rárá o, n kò ní gíláàsì ọ̀ọ̀rùn nítorí pé n kò fẹ́ràn gíláàsì ọjú rárá. Fún ìdí èyí, nígbà kúùgbà tí mo bá fẹ́ jáde nínú ọ̀ọ̀rùn, ohun tí mo máa ń ṣe ni pé mo máa ń lé fìlà gbọ̀ọ̀rùn tí yóò bo ojú mi tí yóò sì jẹ́ kí ọ̀ọ̀rùn náà kí ó kúrò lọ́jú mi.